Ṣé o fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn? Bẹ́ẹ̀ni, àlọ́ apanilẹ́rìn jẹ́ àwọn àlọ́ tí wọ́n máa ń pa fún eeyan tó máa ń pa eeyan lẹ́rìn-ín. Àlọ́ náà jẹ́ àwọn àlọ́ tí bàbá mi máa ń pa fún mi nígbà tí mo fi wá léwé. Wọ́n sábà máa ń pa á nígbà ta bá jẹun ounjẹ alé tán lálẹ́ tí gbogbo èèyàn ó jókòó sí abẹ́ igi tí babá o maa pa fún wa lálẹ́ ká tó wọlé lọ́ṣùn. Àwọn alo náà sì jẹ́ àwọn àlọ́ tó máa ń dun gan, ó sì tó máa ń kọ́ èèyàn lọ́gbọ́n. Wọ́n máa ń kọ́ èèyàn ní ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n. Eeyan maa rí nnkán kọ́ ní ibi ibẹ̀ gan. Àlọ́ náà dára gidi gan, ṣùgbọ́n ó ti pẹ́ tí mo ti gbọ́ gbẹ̀yìn.

Ṣé o máa ń ṣe ìsọdọ̀tun ọkàn? Bẹ́ẹ̀ ni wọn máa ń ṣe ní àìmọye ìgbà. Ìsọdọ̀tun ọkàn máa ń jẹ́ kí n ní ìgbágbọ́ nínú ara mi yí pé kò sí ẹ̀ẹ̀kan tó fe sele sí mi. Ìsọdọ̀tun ọkàn jẹ́ kí èèyàn, kí èèyàn mú wà tuntun, kí èèyàn kuru ninú iwà búrú tí èèyàn ti ń wú tẹ́lẹ̀, kí èèyàn mú sí, kí èèyàn bọ́ sí inú ìwà mi tó jẹ́ pé iwà tuntun yẹn, tó dẹ̀ jẹ́ pé ìwà tó dára, tó dẹ̀ wúlò fún èèyàn ni ní àti máa gbé ni. Wọ́n máa ń lò, máa ń mú lò gan-an láì mọye ìgbà. Ó jẹ́ ǹkan tí mo máa ń kọ́ látara bàbá mi, bàbá mi ló máa ń kọ́ ǹ pé ó dára kí èèyàn máa ṣe ìsọdọ̀tun ọkàn. Bí èèyàn bá ṣe ń kúrò níbí ǹkan tí èèyàn bọ́ sí ibi ibòmí, nítorí pé ní ayé yìí, ní ilé ayé yìí tí aye máa fi pare, èèyàn máa ma kọ́ ǹkan lọ ní. Fún ìdí wọ̀nyí ó dára kí èèyàn máa ṣe ìsọdọ̀tun ọkàn gan-an.

Ṣé o máa ń bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn? Bẹ́ẹ̀ni, mo máa ń bèrè ọ̀nà nígbà mi tí mi ò bá mọ ibi tí mò ń lọ. Tóbá jẹ́ pé ibí ti mo bá wa jẹ ibi tó ṣe àjòjì sí mi tí n fẹ́ mọ̀nà mọ̀, mo máa ń bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn wípé ẹjọ́ níbo ni mọ̀ wá yìí, ibi báyìí ni mò ń lọ. Ẹ jẹ́ ẹ tọ́ mi sọ́nà. Kí ń máa bèrè ọ̀nà lọ́wọ́ ènìyàn jẹ́ ǹkan tó wú lò gan, pàápàá ju lọ tí ẹ máa jẹ́ àjòjì níbi tí ènìyàn wá. Nítorí kì í jẹ́ kí ẹ̀yàn sọnù, kì í sì jẹ́ kí ẹ̀yàn lọ síbi tí ọ̀yẹ́ kí ẹ̀yàn lọ. Ósì dára gani ni kí ẹ̀niyan máa bèrè ọ̀nà níbi tí ènìyàn bá ti mọ ibi tí ènìyàn wá, kí ènìyàn sì bèrè pé ẹjọ́ o, ibí báyìí ni mò ń lọ, ẹ jẹ́ ẹ jo e tọ́ mi sọ́nà.

Ṣé o máa ń pa owó pamọ́? Bẹ́ẹ̀ ni, ó jẹ́ nǹkan tó ṣe dandan fún mi, mo sì máa ń pa owó pamọ́. Owó pamọ́ jẹ́ owó tí èèyàn máa fi pamọ́ yàtọ̀ sí owó tí èèyàn ó ń ná. Èèyàn máa ń fi pamọ́ fún ọjọ́ iwájú ní fún nǹkan lílò. Mo máa ń fi owó pamọ́ nígbà tí mo bá gba owó, owó oṣù mi, màá yọ ìdá mẹ́wà nínú rẹ̀, màá fi pamọ́, màá sì náà yòókù láti fi ra nǹkan sára mi àti ra nǹkan sílé àti fi tọ́jú àwọn òbí, àwọn ọmọ àti aya mi. Mo sì máa ń pa owó pamọ́ gaan nítorí ó máa ń wúlò fún mi. Mo máa fi rí, fi ra nǹkan ní ìbẹ̀rẹ̀ ọdún tuntun. Owó tí mo bá ti dá pamọ́ láti ọdún tó lọ ni màá, ni màá fi ra nǹkan tuntun lọ́dún tí ń bọ̀. Bóyá owó, owó ọkọ̀ ni àbí mo fẹ́ fi ra ilé, àbí mo fẹ́ fi ra ilẹ̀, mo fi máa dá àwọn owó náà pamọ́. Àbí mo sá fẹ́ lò ó fún nǹkan tó ṣe gbòógì, tó ṣọ̀pọ̀ owó náà sì pọ díẹ̀, màá máa dá owó yẹn déẹ̀ẹ́ díẹ̀, màá máa fi pamọ́ sí ibi kan tí mo ti gba owó oṣù mi. Ìgbà mìí ni mò le máa fi pamọ́ sí báńkì, ìgbà mìí sì ni èléyìí mo lè máa kó sí ọwọ́ èyàn àbí kí màá fi dáàjọ́ níbi kan.

Àkókò wo nínú ọjọ́ ni o fẹ́ràn jù? Àkókò tí mo fẹ́ràn jù nínú ọjọ́ ni gẹ́gẹ́ bí aago mẹ́fà sí aago méje. Nítorí aago náà ni mo máa ń kúrò níbi iṣẹ́ tí màá sì gba lílọ. Àkókò náà jẹ́ àkókò tí mo máa ń fẹ́ kó tètè dé. Nítorí ìgbà náà ni ogá wá máa fi wá sílẹ̀ ká ìkóni kálùkù máa lọ sílé. Ó sì jẹ́ òfin táa mo tẹ̀lé wípé aago mẹ́fà ni gbo ọlọ́ kúrò níbi iṣẹ́. Fún ìdí wọ́n yíì ako aago mẹ́fà ọ̀sán, aago mẹ́fà ìrọ̀lẹ́ ni àkókò tí mo fẹ́ràn jùlọ. Nítorí wípé màá ti kúrò níbi iṣẹ́, màá sì lọ sílé bíi kí n lọ gbádùn ara mi ni ta kí n tó wọlé lọ.

Irú etígbọ̀ wọ̀ ní o máa n lò? Etígbọ̀ tí mo máa n lò jẹ́ etí àyára gbọ́ràn. Kò sí ìgbà kí ìgbà tí èèyàn n pè mí tí èmi ni mọ pé wọ́n ń pè mí, mo sì máa ń dáhùn. Mo jẹ́ ẹnìkan tó jẹ́ wípé ó máa ń dáhùn sí ẹni tó bá pè mí èmi kì í ṣe, mi ò jẹ́ ènìyàn tó jẹ́ wípé wọ́n máa ń fi etí pa ọ̀orẹ́ tàbí yóò gbọ́ ọ̀rọ̀ yẹn ṣe wípé kó gbọ́. Irú tìtẹ̀ mi kọ́ nìyí. Etí mi jẹ́ etí tó wà okay gan tí mo sì máa ń lò ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Tọ́ jẹ́ wípé nígbà tí àwọn èèyàn bá pè mí, ọwọ́ kan ni màá ti dáhùn lóhùn.

Báwo ni o ṣe máa ń rí dájú pé ọjà rẹ dára? Mo máa ń rí dájú pé ọjà mi dára láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ nítorí igbàkígbà tí mo bá fẹ́ ṣe ọjà tuntun, màá lo àwọn èròjà tó pé tó àwọn èròjà tó daa, èròjà tó péjú tó sì tó sì wọ́n lówó ni màá lò. Ó lè bá a jẹ́ kí ọjà mi kó kó fojú lóúnjẹ kó sì dún n wó kó sì jẹ́ ọjà tó dára gan nítorí nǹkan wọ̀nyí. Mo sì tún máa ń gba àwọn olo òṣìṣẹ́ gidi, àwọn òṣìṣẹ́ tí je wipé wọ́n jara mọ́ṣẹ́, wọ́n mọhun tàn n ṣe wọ́n sì wọ́n sì tayọ láàrín àwọn awon akẹgbẹ́ wọn. Ọjà awon ose tí wọ́n mọ lò o máa ń jẹ́ kí ọjà mi kó dúró dáradára.

Ṣé o máa ń ṣe àtúnlo nǹkan? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe àtúnlo nǹkan ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Nítorí pé àtúnlo nǹkan jẹ́ nǹkan tó máa ń dáàbò bo agbègbè, ó máa ń dènà ìdọ̀tí, ó sì máa ń jẹ́ kí, ó máa ń dènà ìdọ̀tí tó máa ń dènà àìsàn kí ìjẹ́kídọ̀tí pọ̀ ní àdúgbò. Fún àpẹẹrẹ tí eèyan bá lọ sójà tán báa fún èèyàn ní níba, ni boya bíi báàgì àbí ọ̀rá kí èèyàn fi kó nǹkan sí. Tó bá d'ìgbà mi te eeyan bá tun fẹ́ lọ sójà mi kí èèyàn máa ra náà dàní, kí èèyàn máa sọnuú síta, kí èèyàn tun lo gba mi, kí èèyàn mú mi dàní, kí èèyàn, kí èèyàn fi ehi tí èèyàn ti gbà tẹ́lẹ̀ kí èèyàn fi ra nǹkan mi lọ́hùn bátọ̀jọ́ pe ó si tun dára.

Ṣé o ti bèrè ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹ̀rọ rí? Bẹ́ẹ̀ni, mo ti bèrè ìrànwọ́ rí. Nígbà tí kọ̀m̀pútà mi kó síṣẹ́ dáradára, ìgbà náà ni mo bèrè ìrànwọ́ láti ọ̀dọ̀ àwọn tó ń ṣètò ẹ̀rọ wípé kan jowọ́, kan bá mi tún yèwo, kan bá mi gbée yèwo, kan bá mi wo ohun ti ó ṣe dáadáa lára rẹ̀. Ṣùgbọ́n nígbà náà lọhun, mo fún wọn ní ẹgbẹ̀rún mẹ́wàá fún owó ìtọ́jú tan bá mi tún, tan bami tun ṣe nígbà náà lọhun, tí wọ́n gbowo lọ́wọ́ mi. Ṣùgbọ́n lẹ́yìn ìgbà náà leyin igba naa, kọ̀m̀pútà alagbeka mi bẹ́rẹ́ ṣi i siṣẹ́ dáradára. Ìgbà náà tó dára.

Báwo ni o ṣe máa ń tọrọ àforíjìn? Àforíjìn jẹ́ ọ̀nà tí èèyàn ń gbà, tí èèyàn ó fi tọrọ ìdáríjì ẹ̀sẹ̀, bóyá èèyàn ti ṣẹ̀ eeyan kan àbí èèyàn ti o hùwà tí ò dá sí wọn. Wọn sì máa ń tọrọ àforíjìn lọ́wọ́ èèyàn bí i lọ́nà, lọ́nà bí kí ń bẹ̀ wọ́n pé ẹjọ́ ẹ má bi inú pé mo mọ̀ pé tí mo ṣe kò dára ṣùgbọ́n foríjìn mi. Mo máa ń lo ọ̀nà bẹ́ẹ̀ mo máa ń fi bẹ èèyàn láti fi tọrọ àforíjìn lọ́wọ́ èèyàn. To bá ṣe pé èèyàn gidi ni, wọ́n máa dári jì yàn lẹ́sẹ̀kẹsẹ̀. Nítorí pé ọ̀un naa mọ́ wi pé kò sí ẹni tí ò le, tí ò le ṣẹ̀. Ṣùgbọ́n tí ẹ̀eyan báa tì tọrọ àforíjìn ó sì jẹ́ ǹkan tó dára.

Kí ni o máa ń se kí o tó lọ sùn? Ǹkan tí mo máa ń se gbẹ̀yìn kí n tó sùn ni wípé mo máa ń gba àdúrà sí Ọlọ́run Ẹlẹ́dàá mi. Ó sì jẹ́ ǹkan tó mọ́ mi lára gan an to jẹ́ wípé àwọn òbí mi náà kọ́ mi. Mo máa ń gba àdúrà sí Ọlọ́run Ẹlẹ́dàá mi nígbàkigbà tí mo bá ti fẹ́ lọ sùn lálẹ́. Ó sì jẹ́ ọ̀nà tó ṣe gbòógì, tó sì jẹ́ ọ̀nà tó jẹ mí lógún gan an to jẹ́ wípé ngbọdọ máa ń se ní ojoojúmọ́. Ojoojúmọ́ ni mò ń sì máa ń se kí n gba àdúrà sí Ọlọ́run Ẹlẹ́dàá mi kí n tó sùn lálẹ́. Gbigba àdúrà jẹ́ ọ̀nà t'èyàn ń fi fi ẹ̀mí ìmore han fún Ọlọ́run pé o seun tọ sọ mi láti àárọ̀ di iwo yí àsàlẹ̀ tí mo tún fẹ́ sùn. Èèyàn sì tu n bẹ̀ wípé nítorí wípé ọ dá mi lójú ní wípé wà á ji mi sáye ní àárọ̀ ọ̀la, tó sì jẹ́ wípé iwọ lo pèsè tó sì dáàbòbò mi lójú orun àti lójú ayé. Eyan ò fi, eyan ò fi bẹ Ọloun, èèyàn o sì tun fi sọ ǹkan tí èèyàn bá fẹ́ kọ́ Ọloun ṣe fún ìyẹn.

Ṣé o ní àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n nílé rẹ? Bẹ́ẹ̀ni, mo ní. Ṣùgbọ́n àwọn èyí tí mo ní kò ì ṣise mọ́ dáradára nítorí ó ti pẹ́ tí mo ti rà gan an sílé. Nígbà tí ẹ̀rọ alágbèéká ti dé kọ̀ jẹ́ kí n yà sí wọn mọ́ nílé. Nítorí pé ó ti ọ̀làjú ti dé, ẹ̀rọ alágbèéká ní àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń lò. Ó sì jẹ́ ǹkan tó, tó dùn ún lò gan an. Lẹ́mí náa sì ń lò torí pé ó dùn ún gbé káàkiri.

Báwo ni o se máa ń rántí àwọn ọ̀rọ̀ àṣína rẹ? Mo máa ń rántí àwọn ọ̀rọ̀ àṣíránà mi nítorí pé ìgbà kúù ìgbà ni mo máa ń kọ wọ́n sílẹ̀ síbi kan tó, tó dáàbò bò. Mo máa ń kọ wọ́n sílẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, tó sì jẹ́ pé ìgbàkígbà ni mo máa ń rí wọn, tí mo sì máa ń ká wọn wò kí n máa ba à gbàgbé. Nítorí àwọn ọ̀rọ̀ àṣínà yẹn ó jẹ́ àwọn nǹkan tó ṣe pàtàkì sí mi tí n sì gbọdọ̀ gbàgbé. Nítorí náà màá kọ wọ́n sílẹ̀ níbi tí màá tì máa rí wọn ní gbogbo ìgbà tí ń fi ni gbàgbé.

Ṣé o máa ń ṣe yoga? Bẹ́ẹ̀ni, ó jẹ́ nǹkan tí mo máa ń ṣe ni o, gbogbo ọjọ́ ìsinmi. Yoga jẹ́ ọ̀nà tí èèyàn gba fi n na ara èèyàn wò, tí èèyàn ó na gbogbo ara èèyàn tí ó sì sábà n jẹ́ kí ara róoyan. Ó jẹ́ ǹkan tó máa ń dènà ara ríro àti ọ̀pọ̀lọpọ̀ nǹkan míi. Ó sì máa ń jẹ́ kí eegun èèyàn dúró dáradára. Ó máa ń jẹ́ kí ara èèyàn dùn wò, kéèyàn dúró bí èèyàn gidi. Mo máa ń ṣe yoga dáradára. Mo máa ń ṣe pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi nítorí a ni bí táa ti máa ń ṣe ní gbogbo ọjọ́ ìsinmi ní ìrọ̀lẹ́. Déédé bí aago mẹ́rin sí aago mẹ́fà sí ni a máa ń lọ níbẹ̀. A máa lo wákàtí méjì níbẹ̀ gan ká tó padà wálé.

Ṣé o máa ń ṣe ìtọ́jú àwọn ọjà rẹ? Bẹ́ẹ̀ni, mo máa ń tọ́jú àwọn ọjà mi nìkan, nítorí àwọn ọjà jẹ́ ǹkan tó jẹ́ mi lórú kan tí mo sì gbọdọ̀ máa tọ́jú ní gbogbo ìgbà. Fún ìdí èyí, mo ní ibi tí a máa ń kó ọjà mi sí lálẹ́ tí kì í jẹ́ kí ǹkan dé bẹ́, tí kì í jẹ́ kí e kú dé bẹ́. Mo sì tọ́ni àwọn olùbẹ̀wọ̀ táa ń bá mi bẹ ọjà mi wò, táa sì máa ń bá mi sọ̀ tí jẹ́ kí ǹkan dé bẹ́, kí ǹkan máa ba à mọ́ wọn. Ọjà jẹ́ ǹkan tó ṣe pàtàkì sí mi tí mo sì gbọdọ̀ tọ́jú dáradára.

Ṣé o ní ìforúkọ sílẹ̀ ní ilé ìdárayá? Bẹ́ẹ̀ni, ilé ìdárayá tí mo máa ń lò sí, ọje wíp'ọ̀rẹ́ mi ló ni. Ọ̀rẹ́ mi ló nibi bẹ̀ gangan. Ọ̀rẹ́ mi tímọ́ tímọ́ sì ni. Nítorí nǹkan wọ̀nyí, mo ní gbogbo ọ̀nà láti ni wo nǹkan mi níbi ilé ìdárayá náà. Wọ́n forúkọ mi sílẹ̀. Ó jọ́ pé kò sí nǹkan tan bá fẹ́ ṣe níbẹ̀ tí wọ́n ò ní jẹ́ kí n mọ̀. Wọ́n máa ń pè mí níbẹ̀ gan self, nítorí ibẹ̀ ni mo sábà máa ń lò sí jù tí mo ti lo mo ń ba ọ̀rẹ́ mi taáti jọ̀ mo sọ̀ awọ̀n ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ àti àwọn nǹkan mi tó sá, tó jẹ́ nǹkan pàtàkì ṣá nítorí pé òun ló ni ibẹ̀.

Ẹ̀fọ́ wo ni o fẹ́ràn jù? Ẹ̀fọ́ tí mo máa ń fẹ́ràn jù ni ẹ̀fọ́ tá ń pè ní ẹ̀fọ́ tẹ̀tẹ̀. Ẹ̀fọ́ tẹ̀tẹ̀ ni mo máa ń jẹ jù, ó sì jẹ́ ẹ̀fọ́ tó ṣe ara lóore jù. Ó jẹ́ ẹ̀fọ́ tó máa ń pèsè ọ̀pọ̀lọpọ̀ nǹkan fún ara, tó sì wúlò fára gan. Lara ǹkan tí ẹ̀fọ́ máa ń pèsè ni pé ó máa ń dáàbòbò èèyàn lọ́wọ́ àìsàn. Ó sì máa ń jẹ́ kí ara èèyàn kó dán dáradára nítorí ẹ̀fọ́ gidi ni. Lóòtọ́ ẹ̀fọ́ náà wọ́n lọ́wọ́ ṣùgbọ́n ó dáa fára, ó sì da kí èèyàn máa jẹ. Pápa jùlọ ẹni tí ó bá ní ìṣòro pẹ̀lú, pẹ̀lú ikùn àbí tí ó bá ní ìṣòro pẹ̀lú, ẹ́, oúnjẹ jíjẹ àti ẹ̀rọ tó ń lọ oúnjẹ nínú. Tí ó bá ní ìṣòro pẹ̀lú rẹ̀, ẹ̀fọ́ tẹ̀tẹ̀ jẹ́ ẹ̀fọ́ tó máa ń rán èèyàn lọ́wọ́ láti jẹ́ kí oúnjẹ lílọ̀ kò yára nínú.

Ṣé o mọ̀ bí a ti ń dá ọkọ̀ dúró ní ìdojúkojú? Bẹ́ẹ̀ ni, gbogbo ènìyàn ló gbọ́dọ̀ mọ bá ti ń dọkọ̀ dúró, pàápàá jùlọ ẹni tó bá mọ̀ ọ́n, tó jẹ́ ẹni tó ń rìnrìn àjò. Tí mo bá fẹ́ dá ọkọ̀ dúró, màá ti wò tí màá ti mọ̀ wípé ọkọ̀ yìí ni mo fẹ́ wọ̀. Màá sì dúró sí iwájú, màá dúró sí eh ẹti pópónà, màá sì ṣẹ́wọ́kalẹ̀ sí i. Tí mo bá ti ń ṣẹ́wọ́kalẹ̀, ọlọ́kọ̀ tí máa mọ̀ wípé mò ń da òun dúró ni. Bí bọ́ya, mò ń fẹ́ gùn òun àbí mò ń fẹ́ gba ǹkan lọ́wọ́ rẹ̀. Fún ìdí wọn yìí ó jẹ́ àmì tí a má ń fi dá arawa dúró, tí mo bá ti na ọwọ́ kalẹ̀ yó tí mo pé ó yẹ kí òun dúró ni yóó sì dúró fún mi.

Nígbà wo ni ó kẹ́yìn sunkún? Ìgbá tó kẹ́yìn tí mo sunkún ni ó jẹ́ ọ̀sẹ̀ tó lọ mo sì sunkún náà. Ẹkún náà jẹ́ ẹkún ayọ̀. Nítorí ohun tí mo ti ń lé láti ọjọ́ yìí láti gbogbo ọdún yìí wa, ó wá sí ìmọ̀ṣẹ́ ní ọ̀sẹ̀ tó lọ. Ọ̀sẹ̀ tó lọ ni mo gba ìlọsíwájú níbi iṣẹ́ tí mo sì ṣílé tuntun. Mo sì tún ra ọkọ̀ tuntun. Fún àwọn nǹkan àṣeyọrí yìí, ó jẹ́ nǹkan tó pa mí lẹ́kun gan-an, ó sì jẹ́ ẹkún ayọ̀. Ẹkún ayọ̀ la máa ń pè é torí nǹkan méjì ni ó ṣẹlẹ̀ sí mi.

Ṣé o máa ń pàdé àfojúsùn títa ra rẹ? Bẹ́ẹ̀ ni, mo máa ń pàdé àfojúsùn mi ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Àfojúsùn jẹ́ pé bọ́ya ní ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀, ó ti wù mí bí kò tó di ìparí ọ̀sẹ̀ yí o, ó yẹ kí n tí sí nǹkan báyìí, kí n tí parí nǹkan báyìí, kí n tí ní nǹkan báyìí lọ́wọ́. Un tàn pé ni àfojúsùn niyen, mo sì máa ń, mo máa ń, o máa ń wá sí ìmuṣẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà nítorí pé màá ṣiṣẹ́ tọ lẹ́yìn ni.

Ṣé o máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́? Bẹ́ẹ̀ ni mo máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́ gan. Mo máa ń lo ìgbà tí maa máa ń lo jù nígbà tí mo bá wà ní ibi iṣẹ́, tó je i pé wòn kí gbà wá láyé ká gbé ìpè níbi iṣẹ́. Ngbà náà ni eeyan máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́ ntorí ẹ̀rọ ìdákẹ́jẹ́ kò kí pa ariwọ́ sókè. Ó sì jẹ́ ẹ̀rọ tó máa ń ràn mí lọ́wọ́ gan le nuṣẹ mí nítorí pé oun máa ń fi pe ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn. Bọ́yá àwọn ọ̀rẹ́ mi, àbáwọ̀n obí mi, àbáwọ̀n mọ̀lẹ́bí, àbáwọ̀n ọmọ mi tí máa ń fẹ́ sọ nǹkan fún wọn. Bí kàn sare bá n mu wà ní ibi iṣẹ́, oun mi máa ń lò láti fi pe wọ́n tí máa si maa fi n, tí mo sì tún máa fi n gba ìpè ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà láti ọ̀dọ̀ àwọn èèyàn, àwọn èèyàn, àwọn èèyàn ńlá ńlá.

Ṣé o máa ń mu àwọn ohun mímu pirotini? Rárá o, mi kì í mu won pẹepẹ. Àwọn ohun tí mo máa ń mu ni bóyá bí àwọn tíì àbí kọfí tí mo fẹ́ràn jù lọ nínú ǹkan mumu nìyẹn. Paapa julọ kọfí ni mo máa ń mu láàárọ̀ laaro níbi iṣẹ́ wà tí mo bá sé de ibi iṣẹ́. Óti lẹ́ni to máa ń bá mii rà níbi iṣẹ́ wa. Mo máa ń rà ní ẹgbẹ̀rún kan lójoojúmọ́. Ó sì jẹ́ ǹkan tí mo fẹ́ràn láti máa mu nítorí pé ó máa ń jẹ́ kí eegun mi le o sì máa ń jẹ́ kí n le wà nínu ìlera pípé. Mo fẹ́ràn rẹ̀ gan-an, ó sì jẹ́ ǹkan tó mọ mi lára tí mo máa ń mu lójoojúmọ́.

Báwo ni ìgbéyàwó iṣẹ́ tó kẹ́yìn ti rí? Ìgbéyàwó tí mo lọ tó kẹ́yìn ni ìgbéyàwó ẹ̀gbọ́n mi. Ìgbà tí ẹ̀gbọ́n mí fi ìgbéyàwó ni mo lọ síbẹ̀ ní ìlú Èkó sì na lọ. Ìgbéyàwó yẹn jẹ́ ìgbéyàwó tó pọ̀ gan an tó sì mí lu káàkiri nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyá ńlá lọ wà níbẹ̀. Ìgbéyàwó náà sì dùn gan an. Ọmọ ìyàwó, ọkọ wá láti ìlú Ọ̀yọ́, ìyàwó sì jẹ́ ọmọ bíbí ìlú Èkó nítorí náà lọ sí Èkó láti lọ gbéyàwó wá lé láti Èkó.

Tí o máa ń gbé ipò ẹyìn? Rárá o, mi kì í gbé ipò ẹ̀yìn rárá. Ni àtọjọ́ tí mo ti wà, tí mo sì ti wà ní ibi ise wa, mi ò gbé ipò ẹ̀yìn rí. Tí mio bá gbé ipò àkọ́kọ́, màá gbé ipò kejì tàbí ipò ẹlẹ́ẹ̀kẹta. Àwọn ipò tí mo máa ń gbé nìyẹn. Mo jẹ́ èèyàn kan tó, jára mọ́ṣẹ́ gidi tó sì fojú sí nǹkan tó ń ṣe, tó sì ní àfọjúsùn wipé òun fẹ́ wà nínú ipò àkọ́kọ́ sí ìkẹta. Fún ìdí wọ̀nyí, mo sáábà máa ń gbé ipò àkọ́kọ́, ipò kejì àbí ipò ẹlẹ́ẹ̀kẹta.

Irú aṣọ wo ni o fẹ́ràn wọ́? Aṣọ tí mo fẹ́ràn láti máa wọ̀ jù ni ìró àti bùbá. Ìró àti bùbá jẹ́ aṣọ kan tí mo ní tọ́pọ̀ jù, tí mo sì máa ń wọ̀ jù. Nítorí pé ó jẹ́ aṣọ tí àwọn ìsábà máa ń wọ̀ jù, tí èmi náà sì nifẹ síi jù láti máa wọ̀. Ìró àti bùbá pọ̀ náà aṣọ mi gan, màá sì mọ̀ mọ́n wé gèlè síi nígbà tí mo bá ń jáde. Gèlè sì máa ń jẹ́ kí ń rẹwà dáradára. Ìró àti bùbá àti gèlè ni mo máa wọ̀ jù ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà.

Ṣé o máa ń jẹ oúnjẹ tó lérò fún ìlera? Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ oúnjẹ tó lérò fún ìlera gan-an, nítorí ìlera pípé jẹ́ nǹkan tó ṣe pàtàkì àti tó si ṣe gbóògì sí mi. Fún ìdí un eeyàn máa ń wá ọ̀nàkona láti jẹ nǹkan tó, tó sara lóore ni mo máa ń jẹ. Bí i kí n máa jẹ àwọn ewéko boya bií ẹ̀fọ́, èso àti àwọn nǹkan mìí tó máa ń sara lóore.

Ṣé o máa ń pa àwọn fáìlì rẹ pamọ́? Àhh bẹ́ẹ̀ni, àwọn fáìlì jẹ́ nǹkan tó ṣe pàtàkì sí mi tí mo sì máa ń mójú tó wọn gan-an. Ó ti níbi tí mo máa ń kó wọn sí nínú, nínú ilé, inú yàrá tí mò ń gbé. Mo máa ń kó wọn pamọ́ sí ibi kan tí anybody, tí ẹni kankan kò tí lè fojú rí. Mo máa ń kó wọn pamọ́ gan-an nítorí ó jẹ́ àwọn nǹkan tó ṣe pàtàkì tó ṣe gbòógì tó sì wúlò fún mi jùlọ. Mo máa ń kó wọn pamọ́ gan-an, mi jẹ́ kí, mi kì í fẹ́ kí anybody tí kan, kí wọ́n fi ọwọ́ kan rárá, dìpódìpó kí wọ́n bà, kí wọ́n fi ṣe eré.

Nígbà wo ni o máa ń fa irun orí rẹ? Mo máa ń fa irun orí mi ní ọ̀sẹ̀ méjì méjì. Láàárín ọ̀sẹ̀ méjì mo máa ń fa lẹ́ẹ̀kan. Nínú ọ̀sẹ̀ méjì. Mo ti ní ìbi tí eyan ti máa ń fa irun orí mi ní ibi tí kò jìnà síbi ilé iṣẹ́ tí mo ti ń ṣiṣẹ́. Mo sì máa ń fi ẹ̀gbẹ̀rún mẹ́ta náírà ni mo fi máa ń fa ní ẹ̀ẹ̀ko kan nígbà tí mo bá fẹ́ fa. Mọ jẹ́ ẹ̀yàn kan tó kó ìri ra kí irun máa kun mọ́ mi lórí. Nítorí náà ni mo fi máa ń fa. Mo sì máa ń tètè fa irun mi kí n lè bá dúnwo lọ́mọkùnrin àti kí n tó lè bá dènà àwọn kòkòrò àìfojúrí tó máa ń wà níbi irun kíkún.

Báwo ni o ṣe máa ń ṣètò àwọn ìméélì rẹ? Ìméélì jẹ́ ọ̀kan nínú àwọn ọ̀nà tí a gba fi nǹkan ránṣẹ́, nǹkan kíkọ́ ránṣẹ́ sí ara wa. Mo sì máa ń ṣètò rẹ̀, mo máa ń wò ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, kí ń lè bá wò ohun tí wọ́n fi ránṣẹ́ sí mi àti kí ń ṣè tun lè bá dá wọn lóhùn. Mo máa ń gbà á nínú ẹ̀rọ alágbèéká mi nítorí ri rẹ̀ ni mo fi máa ń gbé ẹ̀rọ alágbèéká mi káàkiri nítorí mi mọ̀ gbà tí mo á gba ìméélì tó jẹ́, tó ṣe pàtàkì sí mi láti tẹ̀tẹ́ dahùn nítorí rẹ̀ ni mo fi máa ń gbé káàkiri.

Gíga tó ga tó jẹ́, á mọ jẹ́ ǹkan tí kò ga pípọ̀ tí mo bá wọn gíga mi. Ó tó boyabí ìgbọn méjì lè ní ọ̀gbọn ni gíga mi. N saba ga tó bẹyẹn na ṣùgbọ́n mọ̀ ga díẹ̀ ni wọ́n bá téyan ga mọ̀. Mo jẹ́ eyan kan tó rara ga díẹ̀ ṣùgbọ́n kò ga jù. Ó jẹ́ gíga tó wà, tó, tó wà ní ìwọ̀ntúnwọ̀nsí tí kò pọ̀ jù tí kò sì kéré jù.

Nígbà wo ni o máa ń ṣe ìmọ́tótó ilé rẹ? Ọjọ́ tí mo yọ kalẹ̀ fún ìmọ́tótó ilé ni ọjọ́ ìsinmi. Nítorí ọjọ́ náà ni mi kì í sábà lọ síbi iṣẹ́. Ṣùgbọ́n máà kan lọ sí ilé ìjọsìn láàárọ̀. Màá sì padà dé ní ọ̀wọ̀ ọ̀sán. Tí màá ti dé ní ọ̀sán ni màá tún gbogbo ilé mi ṣe. Màá gbá gbogbo ilẹ̀, màá fọ gbogbo asọ́ to dọ̀ti, gbogbo abọ́ to dọ̀ti ni màá fọ. Màá sì nu gbogbo ara ògiri. Màá fọ gbogbo ilé ìwẹ̀, màá fọ gbogbo ilẹ̀, gbogbo ẹma dun wo.

Se o ti lọ sí àgọ́ ọlọ́pàá rí? Bẹ́ẹ̀ ni mo ti lọ síbẹ̀ rí ní bọ́yá ẹẹkan ṣi eméjì. Nígbà tí mo fẹ́ lọ gba ìwé ìdánimọ̀ ni mo lọ síbẹ̀ tán ní kí n lọ gba níbi bẹ́ẹ̀. Kán bá mi, kán bá bà bá mi kọ̀'we pelébe ṣí lórí Kàn lé Bà le fasẹ́ẹ́sí níbi tí mo ti fẹ́ lò.

Ìgbóná jẹjẹ, irú wo ni o fẹ́ràn nínú yàrá rẹ? Èyí tí mo fẹ́ràn jù nínú yàrá mi ni àwọn èyí tí kò kìí, tí kò kìí jẹ́ kí inú ilé kó gbóná jù tó máa ń ra múnú ilé tutù fẹ́ẹ́rẹ́fẹ́. Àwọn náà ni ọjẹ́ èyí tí mo fẹ́ràn jù láti máa lò sínú yàrá mi, pàápàá jùlọ yàrá tí mo ti ń sùn, nítorí pé bẹ́ẹ̀ lọ́jọ́ ẹ́ mí ló gùn jù ìbẹ̀sẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ó jẹ́ tètè mi ń pọ̀ sí jù.

Ṣé o máa ń mu àwọn ẹ̀rọ ìlera? Rárá o, mi kì í mu àwọn nǹkan tó jẹ́ ǹkan líle. Mi kì í mu wọ́n rárá. Bí mo ti sọ sẹ́yìn, àwọn nǹkan tí mo máa ń mu jù ni, ẹ́ẹ́, mo máa ń mu tíì, mo sì máa ń mu kọfí. Àwọn nǹkan méjèèjì ni mo máa ń mu jù. Mi kì í mu nǹkan tó jẹ́ ǹkan tó le rárá. Kọfí ni mo sábà máa ń mu jù níbi iṣẹ́. Láàárọ̀ láàárọ̀ ti mo máa ti dé ibi iṣẹ́, oti ni ibi tí mo ti máa ń rà láàárọ̀ kùtùkùtù wái.